Bẹ́ẹ̀ni, èmi máa ń ṣiṣẹ́ láti ilé. Eléyìí si bẹ̀rẹ̀ ní ilé iṣẹ́ wa ní ìgbà ọdún ẹgbẹ̀rún méjì ó lé ogún tí a jà kalẹ̀ ààrùn COVID-19 tó ṣẹlẹ̀. Ẹ̀hì, nígbà tó fi di àsìkò yìí, wọ́n ní láti tẹ̀lé àwọn ìlànà láti dènà ààrùn. Wọ́n ni ilé iṣẹ́ wa dá sọ fún gbogbo àwọn òṣìṣẹ́ ti iṣẹ́ wọn ò jọ́ mọ ń gbéye ká máa, ká máa fi ọjà sọ wọ́ sá àwọn, àh, oníbàárà. Wọ́n sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ti iṣẹ́ àwọn òjọ́ mọ irú nkan bayii nǹkan báyìí láti gbé lé wọn ká máa ṣiṣẹ́ láti ilé. Ẹ̀h, eleyi náà ló sì jẹ́ wípé, èmi náà mo wà lára àwọn tó jàǹfààní àsìkò yìí tó jẹ́ wípé gbogbo àwọn iṣẹ́ tí mò ń ṣe, àn bá oníbàárà sọ̀rọ̀ ni, àn bá wọn ṣe, àn bá wọn rajà, àn bá wọn tà, àn bá wọn tà ọjà ni mò ń gbogbo ẹ. Ó jẹ́ pé mò ń ṣe láti ilé lásìkò yìí tó jẹ́ pé, ẹ̀, kọ̀ọ̀kan wọ́n ní, mo ní àǹfààní láti lọ síbi iṣẹ́. Ẹ̀h, nígbà tí wo dẹyín gbà yẹn, ẹ̀, òhùn ló fiwa jẹ́ wípé ní ìsìn báyìí ní ilé iṣẹ́ wa ló jẹ́ wípé, ẹ̀, wọ́n gba wa láàyè láti máa ṣiṣẹ́ láti ilé. Agaga wọ́n gba wa láàyè láti máa ṣiṣẹ́ láti ilé. A ga ga, àh, àwa tan ń ṣiṣẹ́ tó jẹ́ wípé àn bá oníbàárà, àn bá oníbàárà sọ̀rọ̀ òun ní iṣẹ́ wa jẹ mọ́. Ẹ̀h, àwọn àsìkò wà tí ó jẹ́ pé a lè ṣiṣẹ́ láti ilé tí ó sì jẹ́ wípé, ẹ́, a ti máa fi ìwé ránṣẹ́ sí wọn láti, a ti máa fi ìwé ránṣẹ́ sí olú ilé iṣẹ́ wípé àsìkò yìí o, iṣẹ́ lá-- ẹ́, láti ilé láti fẹ́ ṣiṣẹ́ wa, ohun tí wọ́n ṣi fi ọwọ́ sí, tí wọ́n sì ti fọwọ́ sí, nǹkan báyìí, ẹ̀, a sì lè ṣe ohun tí a bá ṣe láti ilé tó sì jẹ́ wípé a gbọdọ̀ fi, ẹ́, ẹ́, ẹ́, a gbọdọ̀ máa fi, ẹ́, ẹ́, ìwé ránṣẹ́ lórí gbogbo ohunṣẹ́ tí a bá ṣe lọ́jọ́ kọ̀ọ̀kan. Ẹ̀h, eléyìí ní iṣẹ́ wa o si ni wahala pẹ̀lú, ṣùgbọ́n ìn tí wọ́n fẹ́ ni pé kí òṣìṣẹ́ kọ̀ọ̀kan kó ṣiṣẹ́ dojú àmì tí gbogbo wa tàsí ń yà fún, ẹ̀hì, tòrí ìlọsíwájú ilé iṣẹ́ ohun ló ṣe pàtàkì sí gbogbo wa.

Òtítọ́ ọdún méjì sẹ́yìn báyìí tí mo kí n tó lọ wo eyín mi. Ẹ̀ e lè ṣẹlẹ̀ ní ìgbà tó jẹ́ pé ẹ̀ ẹ́ eyin ó ń ro mí tó sì mú orí fọ́ mi tó sì jẹ́ wípé èyí kò le jẹ́ kí n ṣe àwọn iṣẹ́ ọjọ́ mi. Eléyìí ló jẹ́ kí n lọ sí ilé ìwòsàn láti lọ ṣe àyẹ̀wò eyín mi tí wọ́n sì sọ fún mi pé mo ní àkókòro eyín ni pe èyí máa nílò láti ṣe iṣẹ́ abẹ́ráńpẹ́ kí wọ́n lè ba mi yọ eyín òun. Ẹ̀ mo sì lọ ní ọjọ́ tí wọ́n dá fún mi tó sì jẹ́ wípé ẹ̀ ògún dókítà tó wà níbẹ̀ òun ni wọ́n sì bá mi yọ eyín yìí. Ẹ̀ wọ́n sì fún mi ní àwọn òògùn láti mú lọlé láti máa lò. Lẹ́yìn wá ìgbà yìí wọ́n sì tún rán wọn sì tún sọ fún mi pé mo gbọdọ̀ máa fi omi tó gbóná, omi tó lọ́ọ̀wọrọ́ pẹ̀lú iyọ̀, mo gbọdọ̀ máa fi yọ ẹnu tí mo bá ti jẹun tán yálà kí n tó jẹun àbi kí n bá ti jẹun tán. Ẹ̀ àti kí n tó sùn lálalẹ́. Ẹ̀ eléyìí ló jẹ́ wípé mo gbọdọ̀ máa ṣe ní ó kéré tán ìgbà mẹ́fà lójúmọ́. Won ni mo gbọdọ̀ ṣe lé fún ọ̀sẹ̀ méjì gbaàbọ̀. Ẹ̀ tí mo sì gbìyànjú àti ṣe. Ní ẹ́yìn wá ìgbà náà ẹ̀ tí mo sì lọ àwọn ọkọ̀ mi. Ẹ̀ láti ìgbà yìí, láti ìgbà yìí èmi ò ṣe ní wàhálà pẹ̀lú eyín mi mọ́ rárá. Sugbọ́n ìní ira tí ò lẹ́gbẹ̀ẹ́ yìí ni òǹkọ̀bá mi. Ni àsìkò tí eyín fi ń dùn mí yí ti mi ò sì gbàdúrà kí ó ruẹ̀ tun ṣẹlẹ̀ sí mi mọ́. Eléyìí ló fi jẹ́ wípé mo ń gbìyànjú àti máa ṣètọ́jú eyín mi dáadáa bí mo sì ń fọ eyín, mò ń fọ ẹnu lóòrèkóòrè àti gbogbo ìgbà tó yẹ kí n fọ lójúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọ́ọ̀mù tó sì jẹ́ wípé, ní àti'gbàdégbà, òun ni mo máa ń ra gọ́ọ̀mù tí wọ́n ń pè ní chewing gọ́ọ̀mù tí mo sì máa ń jẹẹ́, mo máa ń jẹẹ́ nítorí adùn tó wà níbẹ̀. Àgàgà àwọn tí ó bá ní, tí ó máa ń mú ẹnu dá ṣáká tí à ń pè ní mint, adùn, ohun tí ó ní, àwọn irú, irúfẹ́ àwọn tó ní mint yìí, òun ni mo máa ń sábà jẹ jù, ara wọn lati rí center fresh. Tí ó sì jẹ́ wípé ó máa ń jẹ́ kí ẹnu mi ó dá ṣáká ní àìmọye ìgbà. Torí èyí mi ò nífẹ̀ẹ́ sí ẹnu rírùn kí ènìyàn máa bá ẹnìkejì rẹ̀ sọ̀rọ̀. Kí ó jẹ́ wípé ẹnu tí ó ń rùn ni ó ń ṣe ìdíwọ́, lára ni ó ń ṣe ìdíwọ́ ìbánisọ̀rọ̀ ẹni náà. Èyí ló jẹ́ pé mo máa ń jẹ àwọn gọ́ọ̀mù yìí lóòrèkóòrè tí mo bá ti wà l'ẹ́nu iṣẹ́ àbí tí mo bá ti jáde kúrò l'ẹnu iṣẹ́ kí ó leè jẹ́ kí ẹnu mi ó dá ṣáká láti lè máa bá àwọn ènìyàn sọ̀rọ̀. Kí ó sì le jẹ́ wípé mo sì máa ń ṣe ohun ẹ̀mí mi, ẹ, ẹ̀mí ẹnu mi. Mo máa ń fi ṣe àpèlé wọn rẹ̀ lóòrèkóòrè kí n baà le mọ̀ bóyá mo tí nīlò àti jẹ gọ́ọ̀mù ni àbí mi ò jẹ́. Ṣùgbọ́n tí mo bá wà ní ìpàdé tàbí tí mo bá ń bá àwọn ènìyàn tó ṣe pàtàkì sọ̀rọ̀, èmi kò ní dába rú nǹkan báyìí tí ó sì jẹ́ pé, tí mo bá ń dá ṣiṣẹ́ mi nìkan ni mo máa ń sábà jẹ gọ́ọ̀mù láti jẹ kòkó ẹnu mi kó sì jẹ́ kí ẹ̀mí ẹnu mi kó dá ṣáká.

Bẹ́ẹ̀ ni, ó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn torí pé mo gba pé gbogbo wa ẹlẹ́sẹ̀ ni wá, gbogbo wa la tona òko Ọlọ́run, tí a sì ń gbàdúrà sí Ọlọ́run kó dáríji wa gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa. Onírúurú ẹ̀ṣẹ̀ ni àwọn ènìyàn máa ń ṣẹ̀, tó sì yẹ pé àwọn ènìyàn mìí gan ò ní ka nǹkan tí àwọn bá ṣe sí yan gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n àwọn mìíràn gan, wọn a ṣetán láti ṣe àtúnṣe pẹ̀lú ru ẹni tí wọ́n bá tán ṣẹ̀. Eléyi gan ló fi jẹ́ wípé irufe awọn Eléèyì kò sí ọ̀rọ̀ pé ehn, a ń bá wọn sọ nǹkan àbí à ń dáríji wọn. Àwọn tó jẹ́ wípé wọ́n mọ ẹ̀ṣẹ̀ lẹ́sẹ̀ tí wọ́n sì toro áfòríji, àwọn yìí gangan ló ńi lò afòríji. Tí ó sì jẹ́ wípé wọ́n ní tí ẹrú bá mọ ara ẹ, wọ́n ní tí ẹlẹ́sẹ̀ bá ti mọ ẹ̀ṣẹ̀ ẹlẹ́sẹ̀, kò yẹ kó pẹ́ lórí ikùnle máa. Torí ẹ lo fi jẹ́ wípé tí ẹni tí yóò ṣẹ̀ bá ti mọ̀ pé òun ṣe ǹkan tí ò dáa, ohun tó ti dára jù náà ni pé kí ènìyàn kí ó fòríji kí ó sì jẹ́ kí ọ̀rọ̀ náà kó tán síbẹ̀. Iléyi lo máa ń jẹ́ àwọn ǹkan tí ẹni tí ó máa ń fún mi ní ìwúrí láti lè dáríji àwọn ènìyàn ni wípé ṣe bí ẹni náà o ti mọ ẹ̀ṣẹ̀ aláìda, ẹmi náà ń ṣe àwọn ènìyàn tí mò ṣi ń tọrọ adáríji tó sì ń dáríji mi. Kí wa ló dé tí emi ò ṣe ní lè dáríji ẹni tí ó bá ṣẹ̀ mi? Torí ẹ ló fi jẹ́ pé èmi máa gbìyànjú láti dáríji àwọn ènìyàn tó bá ṣẹ̀ mi kí n má ti tọrọ ìdáríji.